Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Ah rárá o. Bo ti lẹ́ jẹ́ pé n ò tíì máa lo ẹ́rọ̀ ayelujara iPhone báyìí lọ̀wọ́ báyìí sùgbọ́n mo sì ń lo èyí tó jẹ́ ti àkọ́kọ́ ṣe tó ń pè ní ìkànnì Tecno. Óun mo ṣì ń lò lọ́wọ́. Ó ṣe é ṣe tó bá pẹ́ to bá yá kí emi nọ́ òdì aláìphone kí n darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn kí n sì máa fi gbogbo fáìlì mi pamọ́ sórí cloud. Bo ṣe jẹ́ náà.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Àh! Àwọn nnkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn opoọ̀. Làkọ́kọ́, tí mo jẹ́ Mùsùlùmí, ẹlẹ́sìn Islamú. Tí mo bá ti gba, tí n bá ti kírun tán, màá wá jíjẹ mímu lọ. Tí mo bá ti yanjú eléhun, màá wá darí padà sí inú ilé. Màá tẹ ẹ̀rọ ayélujára díẹ̀. Ìyẹn ayárábiàsà, màá tẹ̀ díẹ̀. Màá tẹ fóònù mi di bọ́yá nǹkan bí ago mọ́ méjìlá àbí mọ́kànlá lẹ́yìn ìgbà náà màá wa seṣẹ́ sùn.

Ah! Nísókí tí mo bá nìṣòro lórí ẹ̀rọ ayárabíàṣá, ah! Mo ń láti ri lọ bá àwọn tó jẹ́ àwọn amòye tó mọ̀ nípa rẹ̀ láti bá mi ṣètò lórí ẹ̀ bilí màá ṣe àtúnṣe ṣe sí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan ni tó jẹ́ pe mo má ń tiraka láti lọ bá wọn torí, hin, ènìyàn níkà, ènìyàn níkà. Mo le lọ bá wọn kí wọ́n fi mí paá tàbí kí wọ́n yẹ̀yẹ́ mi. Ìdí nìyií ti mo fi wò pé jẹ́ kí n máa gbìyànjù kí èmi náà má ṣe ibin ìgbìyànjú àti like.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Ah! Ó ṣe é ṣe kó jẹ́ tí ó bá ti dé, tó bá ti dé tàlàáfíà náà ṣe wà. Kòṣi ntó kẹ́yìn rìnrìn àjò fúnṣẹ́ mọ, ẹyan ńilá ti gbáradì láti ṣe kini láti ṣe fàájì ohun tó dáa jù náà nu.

À beeni o, èmi a máa lọ sí, ee- ibi tí wọ́n ti máa ń náara torí mo jẹ́ ẹ̀yàn tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ bọ́ọ̀lù. Mo nífẹ̀ẹ́ eré ìdárayá bọ́ọ̀lù púpọ̀. Fún idi eyìí, mo mo, iru ojó ení báyìí, mo ti na arà mí báyìí láàárọ̀ yìí tí mo lọ sí orí páapá tí mo lọ ṣe ara lóore.

Há! Èrè ọmọdé nu-un. Mo ti gbìyànjú láìmọye ìgbà láti mọ bo ṣe ń gun kẹ̀kẹ́. Nígbà tí mo wà ní ọmọdé, mo gbìyànjú èmi àtàwọn ọ̀rẹ́ mi, a máa lọ gùn. Ìgbà tí ìpèsè yìí pọ̀ àti farapa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Èyí ló mú mi patì láti má ṣe mọ́.

Lákokò báyìí wò n ní ètò, won won n ò ní ètò nítorí mo jẹ́ ọmọ kòlàkò ságbe. Kò lé tò púpọ̀. O sì wù mí láti, láti gbé iṣẹ́ mi re ìlú mìíràn. Ṣùgbọ́n, bólú wa bá fẹ́ ni.

Mi o ní o, mi o ní ero ọ́logbọ́n. Ó wùn ni láti ní, ṣùgbọ́n ẹ̀ńtì kóla tí ò ṣàgbé, ọgbọ́n wo ló fẹ́ dá. Àfi kí eledua ko sàanu. Ó wù mí láti ní irú rẹ̀ ṣùgbọ́n Bólúwà bá fẹ́ náà ni.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni kí n sinmi, kí n ráyè ṣeré ìdárayá torí gbogbo ọ̀sẹ̀ la fi ń ṣiṣẹ́ níìsín. Bá ti di ìparí ọ̀sẹ̀, a ni láti ṣeré ìdárayá làti munuwadun láti jẹ́ kí ara lókun. Ohun ta máa ń dúró fún náà ni.

Mo jẹ́ ọmọ kékeré, mo jẹ́ ọmọ, ọmọ mẹ́ta lé lógún, mẹ́ta lé lógún, ọmọ mẹ́ta lé lógún. Mi ò tí ní ọkọ̀, ó ṣe wù mí láti ra ọkọ̀ tuntun lọ́dún tó ń bọ̀ kí Ọlọ́run kò, kò pèsè.

Ah, mo máa ń ṣègbìyànjú, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi nítorí bí a ṣe ń ṣiṣẹ́ sí ló máa ma, ló máa ma di iṣẹ́ rẹ kú. A láti máa ṣe ìmúdójúìwọ̀n rẹ̀. Nítorí náà mo máa ń ṣe é lóòrèkóòrè, mi ò kì í fi ṣe é rárá.

Uhm, máa ń ṣeré ìdánì, máa ń ṣeré ìdánì lọ́pọ̀ gbà nítorí ọmọ kékeré ni mí, ọmọdé ni mí, mi ò mọ̀ nípa ìmọ̀ púpọ̀, ní láti, ní láti kọ́ ìmọ̀, láti wá mọ̀ pọ̀ mọ̀ tó dáa náà ni, nítorí náà mo máa ń ṣe eré ìdánì.

Ah! Mo fẹ́ràn pín oúnjẹ mi nítorí mo jẹ́, mo jẹ́ ẹni tó jẹ́, tó fẹ́ràn oúnjẹ púpọ̀. Níbi tí mo sì fẹ́ràn oúnjẹ àwọn oúnjẹ, oúnjẹ ìbílẹ̀, gẹ́gẹ́ bí Àmàlà, Ẹ̀bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ah! Ó lágbára díẹ̀ nítorí ọmọdé ni mí, mo ní láti ṣe dúnàdúrà lọ ní gbogbo ọ̀nà. Mo ṣẹ̀ṣẹ̀ wọnúu ẹ̀rọ ayélujára náà, kò tíì pẹ́, mo sì ń ṣè ìgbìyànjú lórí àwọn afárá tó wà lórí l tó wà lásìkò yìí láti ríi pé èmi náà jáwé sóbì. Mo mú, mo múú èmi náà súnmọ́ àwọn ẹgbẹ́ mi láti kúrò lómi inú ìṣẹ́ tí mo wà.

Rárá o, mi ò ti gùn rí o, mio ti gùn rí ṣùgbọ́n mo ti rí láìmọye ìgbà. Ó wù mí láti gùn ṣùgbọ́n agbára ọ tí sí táṣíko bá tó, gbogbo ẹ́ lá ó ṣe. Hmm, ẹ̀dá o kan ju, ẹje n duro de àsìkò mi.

Ah! Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, ọjọ́ Jímọ̀ ni, eh, ọjọ́rú, ọjọ́rú ni mo fẹ́ràn jù. Àìkú, ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, o, ọjọ́bọ̀ ni, ọjọ́ Jímọ̀ táwọn Mùsùlùmí ń lọ ṣe ìjọsìn lọ tí mo fẹ́ràn jù lọ́nà. Lẹ́yìn rẹ̀, mo tún fẹ́ràn ọjọ́, ọjọ́ ìsinmi nítorí ìgbádùn máa ń wà ní gbogbo ìgbà.

O ṣẹ bẹ̀rẹ̀ síí ṣe òwò kátàkárà ni. Àfojúsùn mi sì ní yìí, wọ́n ti pàdé rẹ̀. O si wù mí bóyá tí mo ba ṣe ń gbìyànjú sí, o ṣe é ṣe kí n padà rí àfojúsùn mi láìpẹ́ torí ó wù mí gan.

Ah! Mo fẹ́ràn ijó o. Mo fẹ́ràn kí ń máa jó. Nítorí ijó a máa yí, a máa dí ìrẹ̀wẹ̀sì ọkàn máa dín kù. Ah! Ijó àtorin, ah! Mi ní'fẹ rẹ o. Mo sì lè jẹ́ pé ẹṣin mi ò fààyè gbà. Ṣùgbọ́n mo nífẹẹ rẹ o jee. Mi ò lè fi ṣeré, mo ò lè fi ṣeré rárá.

A bí mi ní oṣù ògún nítorí bò ṣe wà níyìí ṣere, èrèlé, erẹnáà, igbe, èbìbí ókúudù, agẹmọ, ògún, ọwàwà, ọwàrà beelu, ọpẹ. Oṣù ògún ni won bí mi, oṣù ògún ni, ìyen August.

Ah! Mo mọ̀ ọ́, itu mo rúkọ̀ mí, tí mo rúkọ̀ mí Folúwásọ́ ló rúkọ̀ tí ìtumọ̀ ẹ rúkọ̀ mi ń túmọ̀ sí Folúwásọ́, ẹni táa fi Olúwa ṣọ́, mo sì ń gbàdúrà ko luwa kí Olúwa ṣì máa ṣọ́ mí, kí máa bọ́ sọ́wọ́ lọ́wọ́. Hmm.

Mo jẹ́ ẹni tó ní, mo ní ìpèníjà lórí kí n máa ṣe ètò lórí ǹkankan. Tí ǹkan bá ti, àsìkò ǹkan bá ti tó, máa yára ṣe, ni wara n sesa ni. Mi ò n dúró pé ó yẹ kí n ṣe, kí n fún lọ́jọ́. Màá ṣe lásìkò tí n bá ti r'aáyè.

Tí mo bá pàdé òṣìṣẹ́ tuntun, mo ní láti sún mọ́, láti fònà hàn bá ṣíṣe a ṣe ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ mi. Nítorí tí mo bá ràn án lọ́wọ́, ó máa, ó máa rọrùn fún èmi náà. Tí èmi o bá sì ràn án lọ́wọ́, èmi náà á jíya rẹ̀ torí kò ṣọgbọ́n. Tó bá ṣáṣìṣe, àwa ló máa kó bá. A ní láti gba, gbárùkù ti ara wa láti rí pé a jọ ran ara wa lọ́wọ́ tó fi ń dáa ju.

Mo ti wo ọkọ̀ akẹ́rù ní ìsìyin, ó lé ní ọdún mẹ́wàá ò kí mi ò bá níparọ́, nítorí kò sábà sí arin ibi tí mo wà. Ọkọ̀ akẹ́rù ò sábà sí.

A! Mó tí mo fẹ́ kọ́? Hmn. Ó pọ̀ o. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí, mò ń ṣègbẹ́yànjú lórí ẹ̀rọ-ẹ̀rọ lórí isẹ́ òwò tó ń pè ní forex trading. Mo sì ní à mo sì ń gbàdúrà kí Olúwa kó rán mi lọ́wọ́ lórí ẹ̀. Mo sì ń wá ìmọ̀kùnmọ̀ lọ́wọ́ àwọn tó jù mí lọ láti fi ṣẹ mi mọ́ lọ́nà dáadáa.

Ìyẹn ni ìgbà tí a wà ní ilé ìwé torí mo sì jọmọ ilé ìwé, tẹkinọ́lọ́jì, ìyẹn tó wà ní Ògbómọ̀ṣọ́, LAUTECH. Ìgbà tí mo kẹ́yìn lọ síbẹ̀, boya ko tó di pé sáà yìí parí, táa fẹ́ ṣe ìdánrawò ránpẹ́.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? À, kò sí irú oúnjẹ ọ̀hún tí mi ò mọ̀ sẹ̀ Nítorí mo jẹ́ ẹni tó fẹ́ràn oúnjẹ púpọ̀. Hun o lè fún ọúnjẹ ṣéré o. À, mo fẹ́ran oúnjẹ. Kò sí oúnjẹ ọ̀hún tí mo mọ̀ sí. Bó jẹ́ òkèlè ni àbí oúnjẹ òyìnbó? Èyí yòó, mo mọ̀ sé o. Wọn le gbin ẹ̀

Àwọn ààpu tí mo máa ń lò jù, èyí tí mi ò lè fi ṣeré lójúmọ́, òun ni WhatsApp pẹ̀lú ìkànnì Facebook, Twitter ni, LinkedIn ni. Tó fi mọ èyí tí mo fi ń gbinwọ́ sí tó jẹ́ ti Opay, First Bank àti PalmPay. Gbogbo ẹ̀ ni mo máa ń wọ̀

Ṣé mo mọ bí a ti ń wẹ̀? Ehn ìbéèrè tó dáa ni. Ó ń béèrè ṣí ṣí náà. Ìbéèrè tó dáa ni, tó lọ́gbon lórí. Mọ akọ mi bí a ṣe ń wẹ̀ láti ọmọ ọdún mẹ́wàá nítorí bàbá tó bí mi, bàbá tó burú díẹ̀ ni o. Nígbà tí mo máa ń wẹ̀ ìgbà náà, tí mo bá fẹ́ wẹ̀, màá wẹ̀ láti ẹsẹ̀ lọ sókè. Nítorí ìgbà náà òtútù máa ń mú, máa ń gbèrò láti lo omi, láti fo omi sórí látòké. Mama máa ń bẹ̀rẹ̀ wẹ̀ mi láti salẹ̀. Ìdí nìyí tí bàbá mi fi máa ń bínú sí mi. Ó máa ń nà mí, máa rí pé àwọn wẹ̀ fún mi látòké. Gbà tó yá, tó pẹ́ títi lé mi náà padà ro fúnra mi. Wọ́n á ní kí n máa gbìyànjú láti máa wẹ̀ láti orí lọ sí sààle.

Ago gogo mélòó, àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Hmmm, mo máa ń ṣe, màá ṣe sí òru nígbà mi láti fi lè ṣàdúrà àti láti lè fi ṣe ìjọsìn. Ṣùgbọ́n mo kò rọ̀ mí lọ́rùn wọn, kò rọ̀ mí lọ́rùn, mo ń bẹ́lú wa kó rọ̀ mí lọ́rùn, kó fi rọ̀ mí lọ́rùn. Ní ìsìn, n o lo agogo ìjimọ́, tí mo bá ti jí ní ìdájí ní ago márùn-ún, n ó lọ ṣe ìjọsìn kọ́kọ́ lè lóhùn. Lẹ́yìn náà màá sì sùn padà, màá sì jí ní ago mẹ́jọ. O fẹ́rẹ̀, o fẹ́ lu tán.

Ṣé mo máa ń rántí àlá mi? Ah lọ́pọ̀ ìgbà, un ò n rántí o. Un ò ní parọ́, un ò kí ń rántí, nítorí kò rọrùn láti máa rántí àlá teeyan ti sún tán. Bóyá Toluwa bá fẹ́ kí ẹ̀eyan rántí padà, sugbon i sowon kí ń rántí àlá mi.

Ìgbà wo ni mo kẹ́yìn lọ wẹ yín? Hmm. O, nígbà tí mo kéré náà ni. Bí moti sí rí, sì rántí ìgbà tí mo kẹ́yìn lọ wo yín. O ti pẹ́. Ọdún náà ti pẹ́. Un o lè rántí o. Má bì nù.

N ò tí è ní ọ̀kan pàtó tí mo fẹ́ràn. Àh! Wọn ò ní ìkàn pàtó èyí tí èledua bà tí ṣe fún mi. Àh! Wọn ò ní ohun tí wọ́n ó ṣe sí i, wọ́n gbà á bí ẹ náà ni. Tí bá ṣère ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ àwọn alásùmọ́mi tó ní àh! Ilé yìí ló dáa jù, wọ́n ó faramọ́. Àh! Igbesí ayé tèmi rọrùn.

Àwọn ojú òpó ayélujára tí mo wà o pọ̀, a fẹ́ ẹ tó àlé ní méje, a fẹ́ ẹ wọ mẹ́wàá. Mo wà ní orí ìkànnì TikTok, Facebook, Twitter tamọ̀ sí X, mo wà ní LinkedIn, Instagram, ju bẹ́ẹ̀ lọ tí miò le rantí.

Àwon tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró de nǹkan, lópọ̀ gbà, a máa fi, a máa fi eré ohun máwòrán, àwọn ohun máwòrán, a máa fi ṣeré àbí kí n mú, kí n máa ṣe eré, kí n máa gbá eré ìdárayá lórí, lórí èrò, èrò, ìbánisọ̀rọ̀ mi. Lópọ̀ gbà, mo máa ń sábà ṣe, mo máa ń sábà gbá eré ìdárayá lórí èrò ìbánisọ̀rọ̀ mi tó wọ́pọ̀ ju.

Ah! N o fèrán rè o. N o fèrán rè nítorí kò mọ̀ ń lára. Tí eeyan o bá ti mọ̀ lára, won o ní le ṣé, won o ní fèrán rè. Hmm, Bo ṣe jẹ́ nu. N o fèrán rè bíi ti wulè ọ mọ.

Ah! Mi ò kín fi lẹ̀ o, tó bá ti gbóná, tí ò sì ṣe a ṣe má ṣe, tí ò sì má gbọn. Èmi n lò lọ́nu, ṣùgbọ́n kò bá, kò bójú mi láti máa lo bẹ. Èmi náà sì mọ bẹ, ṣùgbọ́n n o lè ṣe láì máa lo fóònù mi. Ó gbóná kò gbóná, oun máa tẹ́bẹ̀

Mo hun oro asina rẹ, remido asina rẹ, ra asina mi. Ah! Lákòkò wọn kò kalẹ̀ tó bá ti ń ṣàlàyé ǹkan fún mi, wọn kò kalẹ̀. Irú èyí tí mo ń ṣe lọ́wọ́ yì, ẹnìkan ló ṣe asina mi lórí rẹ̀. Wọn ò kò kalẹ̀ wọn ò sì fi sọ̀kan láti ṣe, wọn ò ha sórí lọ́pọ̀ ìgbà bí Moshe ma.

Ṣe mo máa ń ṣeré ìdárayá? Mi kí ń feré ìdárayá ṣeré. Mo nífẹ̀ẹ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá púpọ̀, mo fi ṣeré ri. Tó bá ti di lóòrò, lóòrò ọjọ́ ìsinmi, màá ti dé, èmi má kọ́kọ́ dé orí pápá torí mo ní ẹgbẹ́ tí mò ń gbá bọ́ọ̀lù fún. Mo fi ṣeré rárá, irú ọjọ́ è ni mo ti lọ, mo ti dé. Olúwa má fi èsì ara dùn.

Ah! Ṣé ma rí nílàáfíà? A gbára Olúwa. A dúgbọ́ fún Olúwa, a dúgbọ́ fún Ọlọ́run. A ń gbìyànjú. Ṣùgbọ́n Olúwa náà ló ń ṣọ́ wa. A rí nílàáfíà. Ọlọ́run o sì ní fi àìsàn tó lagbára àti eyi tó kéré dé wa mọ́lẹ̀.

Ṣé mo fẹ́ràn ìjiyan Aah, mo fẹ́ràn rẹ̀ torí a máa dáàjà sílẹ̀ lọ́pọ̀ igba mo sì ní, n ò ní ẹ̀mí, ẹ̀mí láti kó ẹbọ jẹ. Ẹ̀rọ bàdánà ibi bá ṣe máa ń sọ.

Báwo ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà? Ẹn, tó bá ti dé, tí mo bá ti mọ̀ pé wọ́n ń bọ̀, èmi náà ti máa ṣe ìmúra sílẹ̀ wọn. Wọ́n á ti ṣètò jíjẹ, mímu, tàbí kí n tí múra sílẹ̀ lọ́nà pé kí n tí wá, kí n tí ṣàwárí gbogbo ohun èlò tí a ó fi bára wa sọ̀rọ̀. Wọ́n á ti ṣàbámójútó gbogbo rẹ̀ kalẹ̀. Kọ́n ko dẹ̀ ni ti wọ́n, k'ọ́rọ́ máa ń lọ. A máa sọ̀rọ̀ lọ́, kàṣe máa ṣe ìpàdé lórí nnkan tó bá pé.

A! Darí láàrọ̀ yìí mo ti fò. Nítorí mo jẹ́ ẹni tó fẹ́ràn eré ìdárayá púpọ̀. E, èyí tó jùlọ, éyí òwò tó jẹ́ nínú eré ìdárayá mo fẹ́ràn rẹ̀. Èyí tó wá tóbi jùlọ níbẹ̀ ni eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ǹ ó le fi ṣeré.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn, aá, ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ tí mo fẹ́ràn, wọn pọ̀. Ṣùgbọ́n àwọn tó jojú lówó bẹ, òun náà ni tí eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Real Madrid, Manchester United, ìlú Al-Nassr ní Saudi.

Ah! Lẹ́kọ̀ọ̀kan nítorí mo ní fìlà ṣùgbọ́n kò mọ̀ mi lára, kò mọ̀ mi lára láti má wọ̀ ọ́. O máa ń, ó máa ń, ó máa ń dá ojú tí mi torí tí eeyan bá dé fìlà ń gbá mi, a máa dàbí àgbàlagbà. Idi ni yí tí n o fi rí kúndùn àti máa dà.

Irú etí gbọ́ wo ni mo máa ń lo. Hmmm àléṣọ, bọ́ro bá se wá la se sọko rẹ̀. Hmm dá lé lórí bọ́ró bá se wá, láma bá à ṣe bá à ṣe gbé kalẹ̀. Ǹjẹ́ bó ṣé jẹ́?

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Ah! Èmi o mo bá tí ń fọn nítorí kò mọ̀ ńlára. Mo máa ń gbó t'awon eeyan máa ń fọn. Ṣùgbọ́n ko síbàá, ko si bojumu ninu esin tèmi láti máa fọn. Ìdí ni tí mi ò fi mọ̀ nípa rẹ. Mo bá sì ń fọn, n ò mọ̀ rárá bí i ṣe.

Fóònù àgbéká tí mò ń lò, à, èyí tó ti wà tipẹ́ náà ni. Kí n tó mọ̀ sí, à, èèò, fií kátẹ̀. Ti ìkànnì àwọn tẹ́kíno, òun ni mò ń lò.

Ìdí tó wù mí láti kọ́ èdè gẹ̀ẹ́sì lákọ̀Kọ̀ èdè gẹ̀ẹ́sì lẹ́yìn náà wù mí láti kọ́ Hausa, èdè Hausa àti èdè, èdè àwọn Spanish pẹ̀lú Portuguese.

O mo ṣe máa ń gburo àwọn oníbàárà mi lórí ìkànnì tí a ti máa ń jọ ń sọ̀rọ̀. Káluku tí n bá ti wa tájà, tí awọ́n náà bá rí pé won fẹ́ tájà, wọ́n á kàn sí mi. Tan bá tirí fọ́nrán mi lókè, wọ́n á kàn sí mi dandan ni. Tí emi bá ṣiri táwọn náà, wọn o kàn sí wọn. Bimoṣe máa n.

Ah! Iṣẹ́ ita gbangba. Hmm. Níwọn gba tó bá ti san owó gidi, mo fẹ́ràn rẹ̀. Tí owó gidi bá ti wà n bẹ́ẹ̀, mo fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n tí o bá yọ owó gidi, ah! Mo rò pé mo lè ṣe irú ẹ o Mó ti bá yọ owó gidi, owó tabua.

Báwo ni a ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Kò kì n ṣe ohun tó lè rárá. Nígbà tí ẹ jẹ́ pé gbogbo yín jẹ́ òṣìṣẹ́, ẹ sì ní àwọn ohun àtẹ̀lé tí ẹ̀ ń tẹ̀lé láti fi ṣiṣẹ́. Ìbáṣepọ̀ yín gbọdọ̀ dára. Ẹ sì máa ṣiṣẹ́ pẹ̀lú ìnira yín lára. Ká lúku kí ti mọ ohun tó máa ṣe. Ó yẹ kó di ara ọlọ́wọ́ rárá.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe, mo ní káàdì ìṣe, tí mo sì ń ṣiṣẹ́ lórí rẹ. Mo ní káàdì ìṣe àti káàdì ìgbélú náà, gbogbo ẹ ni mo ní. Botilẹjẹ́ pé o ti fẹ́, o ti fẹ́ lo ìgbà rẹ tán, màá ṣẹ ẹ̀ ṣè mí ni.

Uhm, níwọ̀n gbà tí mo bá ti ní owó lọwó dá ní, ah tó owó náà ṣi pò, bó ti lè, bó ti lè máa pọ̀, bó ti lè, bó ti lè wun ko máa pọ̀, tí mo bá lo lọwó, tí mo bá de rẹni tí, tí ó ní tó mi, àbí, àbí bió ti ẹ̀ ní tó mi gan, tí mo rò pé ènìyen, ó nílo íran lọ́wọ́, láì wulè bèrè fún, màá fún, bimo se máa n ṣe ntémi.

Ah! Bi mo se máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, hhn, n o tíi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, bó ṣe wù mí rí. Mo ń gbá la dúrà pé eyi to ń bọ̀, kó Olúwa má ṣe mí lóku, kó fún mi ní àlàáfíà àti okun àtàgbàrà àti dúkìá tó po jaburata láti fi ṣe kongẹ́ ọjọ́ ìbí mi tó ń bọ̀. Torí ó wù mí kí emi náà, kí emi náà ńa ra tán, kí emi náà, t'emí naa, kí n dúpẹ́ fún Olúwa, kí n ṣe sàárà, kí n dẹ̀mú inu àwọn èeyàn dun lọ́jọ́ náà.

Hmm, tí mo máa ń ṣe lówó ọkọ kan tí bá jí láàárọ̀. Lákokoná kí n tó di láàárọ̀, màá ti jí ní idàjí, màá ti lọ ṣe ìjọsìn torí Mùsùlùmí ni mí, màá ti lọ kírun. Tí ó bá ti di láàárọ̀, tí ó bá jẹ́ ọjọ́ iṣẹ́, to óba jẹ́ àárín ọ̀sẹ̀, màá jí, màá lọ wẹ̀, màá gbọ́ nàbì iṣẹ́. Tí ó bá jẹ́ ọjọ́ ìsinmi àbí ọjọ́ àìkú, n ó lọ wẹ̀ láti lọ gbáradì láti lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí wọn ò le fi ṣeré. Idárayá, mi ò le tọ́

Igbádùn mi òun ni kí n ti, kò wóni alẹ́ tí mo bá ti ṣe ògbò ijọ́ sí mi, lójúmọ́ kí n bá ti ṣe gbogbo ẹ̀tàn, kí n wá, kí n wá jẹun gidi, kí n dẹ, kí n dẹ ní data lórí fóònù, kí mo tún wá ríṣẹ́ gbà tó máa dá mi dúró, tó máa, tó máa, tó máa jẹ́ iṣẹ́ tó máa mú òwò lọ́lẹ̀ fún mi, Ìgbádùn mi nù.

Ah! Àlọ apalẹ́rìn, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ nígbà tí mo wà ní kékeré. Ṣùgbọ́n nísìínyi tí mo ti di, àgbà, tí mo ti dàgbà díẹ̀, ó panilẹ́rìn lòótọ láti sọ pé n ò fẹ́ rerin mọ́. Ṣùgbọ́n tí bá rí ẹni tó sì máa sọ fún mi, tó máa pa àlọ́ fún mi, ara mi á gbà ó. Ṣùgbọ́n àkókò ò sí láti fi ṣe ogboyun mọ́, owó la ń wá.

Uhm, mo máa ń lò, mo máa ń lò tí mo bá wà níbi àpèjẹ àbí mo wà ní ilé ìjọsìn láti fi sọ̀rọ̀, láti fi bá wọn, láti fi ṣe wàásù fún àwọn tó jẹ́ akẹgbẹ́ mi àbí a máa lò ó ní ilé ìwé ní ẹkọọkan.

Ní àṣálẹ́, hún tí bá ti kírun tí mo sì jọ́sìn tán ní aago mẹ́jọ ò kọjá, wọn ò mọ dába àti jẹ àti wá ohun tí wọn ó jẹ lálẹ́. Lẹ́yìn ìgbà náà, wọn dárí sínú yàrá mi, wọn sì jẹun. Bá jẹun tán, wọn ó tẹ ẹ̀rọ ayélujára mi, wọn ó tẹ fóònù mi, wọn wò ó bí ọjọ́ ṣe rí. Lẹ́yìn ìgbà náà, wọn sì sùn.

À, orúkọ inagijẹ́ pọ̀ fún mi, torí mo ní tóbi mẹ́rin ti àwọn èèyàn pè mí. Àwọn kan máa ń pè mí ní Emeritus, àwọn kan tún máa ń pè mí láspíràǹtì, àwọn kan máa ń pè mí ní Fọlọ́runṣọ́, àwọn kan máa ń pè mí ní Aramedi, àwọn kan tún máa ń pè mí ní Chill Guy, àwọn kan tún máa ń pè mí ní Phenomena. Orúkọ pọ̀, but melo là fẹ́ jẹ́ nínú.

Ra o, ra o. Ohun ti se ri. Sugbon Tola ba de, Tasi, eh, Tola ba de, n o gba. Owu mi naa ki emi naa se tori ti owo ba n be, ah, aye dun gbe ti o ba soowo bi o le la, bi o le la ri.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn email àìwúlò tí ó ti ẹ̀ jámo nkankan pa. Sugbon ìgbà tí ó bá mi, tí ó sì tako, tí ó sì di mí lọ́wọ́, n o máa wòrán ni. Tí ó bá ti rí pé mo rí ọ̀kan tó fẹ́ fa ìdíwọ́ fún mi, n o ta dàá nù.

Ní tìlẹ̀ ní tọlọ́hun, mo fẹ́ràn ẹ̀ láti má ra oúnjẹ ní òpópónà. Ó tie jẹ́ pé mo jẹ́ ẹni tó rojú láti máa dáná, mo se fẹ́ràn oúnjẹ tó mo rojú láti dáná. Síbẹ̀síbẹ̀, n lè fún oúnjẹ òpópónà ṣeré níbi tí oúnjẹ bá ti dà ní oo.

Ibi wo ni o fẹ́ràn jùlọ? Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi kí ibi náà ni tí mo fẹ́ràn lọ jù. Awọ́n ni ibi eré ìdárayá tí mo máa ń lọ ní, àsìkò ìsinmi, ní ọjọ́ ìsinmi, ní, ìparí ọ̀sẹ̀.

Ìgbà tí mo kọ́ ǹkan ǹkan titun níbi iṣẹ́, a, wọn ò gbé ilé náà lọ títí torí akẹ́kọ̀ọ́ ni mí. Mo wà ní ilé ìwẹ̀, ilé ìwẹ̀ àgbà ìyẹn ti yunifásítì tó kalẹ̀ sí Ògbómọ̀ṣọ́. Wọn ò ráyè wá sí ibi iṣẹ́ dáadáa. Bó ti le jẹ́ pé máa wá nílé kankan. Ó ṣe é ṣe kí ń kọ́ ǹkan nígbà tí mo sì wà nílé yìí.

Ah! Ìgbà wo ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Wọn ò kí n se ọdẹ, wọn ò mọ̀ nípa rẹ̀. Bẹ̀rẹ̀ eléyìí kò ṣe tèmi. Wọn ò mọ̀ nípa iṣẹ́ ọdẹ. Rárá, ò sí ìgbà kan tí mo lọ sí ìṣẹ́, ìṣẹ́gun ọdẹ, ìṣẹ́gun ọdẹ. Ò sí ìgbà tí mo, ò sí ìgbà kan tí mo, tí mo lọ rú rẹ̀

Ah! Ẹ̀mọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ilé mi mo máa ń ṣe é ní ìparí ọ̀sẹ̀, bí kó jẹ́ ọjọ́ ìsinmi tí mo bá ti ibi eré ìdárayá dé, eré ìdárayá dé, màá ṣe ẹ̀mọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ah! Òun náà lò gbogbo ààrùn. Ìgbà mí, ìgbà mìíràn sì ni ojoojúmọ́ mo máa ń ṣe ń gbà mí tí mo bá ti rí pé ilé ò dùn mọ́ mi. Wọ́n, wọ́n ń sáré ṣe láti rí pé gbogbo yàtọ̀, ó dùn wò.

Ọrọ ọkọ sì n ò ní, mo ti ní rí ṣùgbọ́n n ò ní mọ̀. Ìgbà náà mo léwu rẹ̀, mo léwu rẹ̀ tí a gbé bùn mi tẹnìkan gbé bùn mi ṣùgbọ́n bí i àìbìkítà àti àìmọ̀ nípa ìtọ́jú rẹ, n ni mò pàdánù rẹ.

À, ìtọ́jú ara ṣe kókó, ó ṣe kókó, ó ṣe pàtàkì. Bí mo bá fẹ́ tọ́jú ara mi, mo máa na ọ́ sára tí mo bá rówó, n ó jẹun dáadáa, n ó jẹun gidi, n ó sì ra nǹkan tó dáa sára nípa ti aṣọ àbí, àbí bàtà, tàbí wọ̀sìdì, tàbí ẹ̀gbà ọrùn àbí ẹ̀gbà ọwọ́, àbí bàtà tí mo bá lógí lọ, n ó ra-- n ó tọ́jú ara mi. Òún ló, itọ́jú ara gangan ni kókó.

N máa ń wọ̀ bọ̀wọ́ nígbà kan rí, tí mo bá wà ní, bá fẹ́ gbá, ẹ, bọ́ọ̀lù nígbà kan, tó jẹ́ bọ́ọ̀lù, ẹ, ẹgbẹ́jọdá, máa ń lò ó láti fi ṣe, ẹ, kí ni wọ́n ń pè é, láti fi ṣe àpọ́nlé ara mi tàbí kí n fi bo ẹ̀wà kún ara, máa ń lò ó.

À, èmi àti olórí isẹ olórí isẹ mi. Àsúmọ́ra wa ní pé kí àsúmọ́ra, àsìjọ jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ìwé kan náà ni ti yunifásítì ògbómòṣó Àsúmọ́ra ìbáṣepọ̀ wá sí gun.

Ṣé mo ní àgbàlá òjò? Ah! Irú ìbéèrè wo lèyí? Mogbọ́ irú ẹ̀ rí o Àgbàlá òjò? Ah! Wòn ní o. Wá, wá jẹ́ k'á dá wun rẹ̀", wòn ní o. Àgbàlá òjò, wòn ní rárá. O jẹ́?

Hmm, ìsinmi óúnjẹ ọ̀sán mi, hmm, ó pẹ́ jù ayé wákàtí mẹ́fà, wákàtí márùn-ún sí mẹ́fà, hmm, ni ìsinmi óúnjẹ ọ̀sán mi. Ó ti wá pẹ́ ta àá ri iru ẹ ri wákàtí mẹ́jọ.

Áà! Mò ń gbìyànjú láti, láti wá ọjọ́ kan tí màá dúró lílo ẹrọ ayárabíàṣá, ṣùgbọ́n n ò tíì rí o. Àyàfi tí Ọlọ́run máa fi àáràn mu, Ọlọ́run má fi àárẹ̀ kan ẹnì kọ̀ọ̀kan wa. Táàárẹ̀ bá ṣe mí, tàbí tí iná ò bá sí lórí ẹ̀rọ mi, tàbí ó jẹ́ pé wọ́n gbé fóònù mi, ni o lè mú mi kí ń má lo ẹ̀rọ ayárabíàṣá lọ́jọ́ náà, lọ́jọ́

Uhm, máa ń ṣẹ́ láti lé. Ó lójú iṣẹ́ ta lè ṣe láti lé. Bo ya, bo ya iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ilé, tó iṣẹ́ ilé wà, iṣẹ́, iṣẹ́ ibi iṣẹ́ náà wà lọ́tọ̀. Èyí tó jẹ́ iṣẹ́ ilé, à yẹn jẹ́ láti lé, a sì lè dúró ká ṣe níbi iṣẹ́. Ǹbọ̀ fún tí ó fi ń dá jù kí ẹ̀yàn ṣẹ́ láti lé kó wà le fi má di iṣẹ́ ibi iṣẹ́ náà.